Bẹ́ẹ̀ni mo máa ń sá eré gan. Ní àràrárọ̀ mo máa ń sá eré tí mo bá ti kí ìrun tán kín ba lè dá káńjà, kí n ba lè dá pẹ́npẹ́. Nítorí pé tí èèyàn bá ti sá eré, èèyàn ó ní àlàáfíà tó pọ̀, àlàáfíà tó péye ní gbogbo ara ẹṣẹ.

Ṣe mo ma n wo àwọn ètò tẹlifison? Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò tẹlifison. Ní àìmọye ìgbà ni mo máa ń wò. Ìgbà mìí, mo máa ń wò ó ní àràárọ̀. Nígbà mìí ṣì re, mo máa ń wo ètò tẹlifison ní alẹ́. Mo máa ń wo ètò tẹlifison bí i ìròyìn àgbáyé, ìròyìn ilẹ̀ wa àbí ìròyìn ìpínlẹ̀ wa.

Rárá o, èmi kò ní káàdì iṣẹ́ o. Èmi gangan ni ọ̀gá ilé iṣẹ́. Ìgbà tí ó bá wù mí ni mo máa ń wọ iṣẹ́, ìgbà tí ó bá sì wù mí ni mo máa ń jáde ìṣe. Bẹ́ẹ̀ ni, àwọn ẹlòmíràn rò pé irọ́ ni mò ń pa nítorí wípé mi ì bá dé ibi iṣẹ́ ní ago mọ́kànlá, mi ì bá dé ibi iṣẹ́ ní ago méjìlá, kò sẹ́ni tí ó bí mi. Ìgbà tó bá wù mí ni mo máa ń dé ibi iṣẹ́

Rárá o, èmi kò wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ o, ṣùgbọ́n mo ṣe mo lọ sí ilé ẹ̀kọ́ mo sì ṣe àṣeyọrí dáadáa níbẹ̀. Ṣùgbọ́n aṣọ àkayòrí èmi kò báa wọ̀n wọ̀ rí ní ibi iṣẹ́ o. Aṣọ ta a máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́ kò ju ṣẹ́ẹ̀tì àti tírọ́sà lọ àbí bùbá àti ṣòkòtò.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ kí àwọn ọmọ kí wọ́n máa pariwo. Àwọn ọmọ bí Rasheed, àwọn ọmọ bí Ali, àwọn ọmọ bí Abdul Latifu, àwọn ọmọ wọn máa ń pariwo ní ọ̀pọ̀lọpọ̀. Kódà ẹ ti mọ gbọ́ táwọn èèyàn tí ń sọ̀rọ̀ lábẹ́lábẹ́ nu. Àwọn ọmọ yìí ni àwọn ni wọ́n máa ń pariwo ní ibi iṣẹ́ mi. Lẹ́yìn èyí, ǹkan tó tún máa ń jẹ́ ìdojúkọ ni iná àti data nígbà mí. Data tí a fi ń ṣe iṣẹ́ torí pé ẹni tí ó bá ń, ẹni tí ó bá ń, ẹni tí ó bá ń gbé, ẹni tí ó bá ń ṣe web development yóò máa ní di data ní gbogbo ìgbà. Nítorí èyí àwọn ìdojúkọ tí mo máa ń face, tí mo máa ń rí ní ibi iṣẹ́ mi, òun ni ariwo. Nítorí tí àwọn èèyàn bá tí ń pariwo, ó máa ń da ọpọlọ láàmú, kò ní jẹ́ kí ọpọlọ ṣiṣẹ́ tààràtààrà.

Tí mo bá ti jí ní òwúrọ̀, mo máa ń kọ́kọ́ lọ ṣe, máa ń kọ́kọ́ lọ kí ìrun náà. Tí mo bá ti kí ìran, màá wá ṣe ìrìn àràárọ̀ fún wákàt, fún ọgbà ìṣẹ́jú. Lẹ́yìn ọgbà ìṣẹ́jú náà, màá wá gbá, màá lọ wẹ̀, màá sì gba ibi iṣẹ́ lọ.

Mo fẹ́ràn láti máa lọ sí mọ́ṣáláṣí jùlọ nítorí wípé tí mo bá ti ń lọ, tí mo bá ti lọ sí mọ́ṣáláṣí, inú mi máa ń dùn dáadáa. Nígbà mìíràn, mo tún fẹ́ràn láti máa lọ sí ibi iṣẹ́, tí mo bá ti lọ ibi iṣẹ́, inú mi máa ń dùn torí mo fẹ́ràn iṣẹ́ tí mò ń ṣe gan ni.

Èmi kì í wọ ìborùn torí ọkùnrin ni mí. Àwọn obìnrin ni wọ́n máa ń wọ ìborùn. Ni ilẹ̀ Yorùbá, ọkùnrin kì í wọ ìborùn, obìnrin ló máa ń wọ ìborùn. Tí a bá sì rí ọkùnrin tó ń wọ ìborùn, ó fi kọ́ àṣà àwọn ìbò mìíràn ni. Kò sí nínú àṣà Yorùbá kí Yorùbá wọ-- kí ọkùnrin Yorùbá wọ ìborùn. Àwọn obìnrin ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń wọ ìborùn.

Rárá o, èmi kì í ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Nítorí wípé kò ń ṣe èmi ni mo máa ń ṣe ìwádìí náà. Àwọn tí wọ́n máa ń ṣe wọ́n yàtọ̀ sí èmi. Tèmi ni pé kí wọ́n bá ń fún mi ní ẹni tájo mọn ṣiṣẹ́ pọ̀, tèmi àti rẹ̀ tá sì jọ máa ṣe dáadáa. Àwọn tí wọ́n ṣe ìwádìí rẹ̀ wọ́n yàtọ̀. Ìṣe tàwọn náà nìyẹn kì í ṣe iṣẹ́ tèmi kí ń mọ wá, kí ń mọ wá ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi.

Rárá, kìí ṣe iṣẹ́ tèmi láti máa pe àwọn oníbàárà ní ibi tí mo ti ń ṣiṣẹ́. A máa, a ní oríṣiríṣi, oríṣiríṣi ìpín fún olúkalukù. Ìpín tí àwọn tó máa ń pe oníbàárà tuntun ó yàtọ̀ sí ìpín tèmi. Ìpín tèmi nìkan ti mú oníbàárà tí èmi ó kọ́ ní iṣẹ́ tí wọ́n ṣe ń develop website. Ẹni tí ó lọ pe àwọn èèyàn tí ó develop website wá ó yàtọ̀ sí èmi. Iṣẹ́ olúkalukù ó yàtọ̀ tọ̀.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọ̀sán mo máa ń mu gaàrí. Nígbà mìíràn, mo máa ń jẹ fúrútù bíi wọ́támẹlọ̀n àti kùkúmbà. Ṣùgbọ́n ní ì tó ṣe jù, òun ni pé kí n mu gaàrí àti ẹ̀pà ní ọ̀sán nítorí pé mi ò fẹ́ràn kí n máa jẹ oúnjẹ lọ́sàn-án.

N- lákọ̀kọ̀ ná, oúnjẹ ìsinmi mi ó lè mọ̀ ju, ó lè maa ju ọgbọ̀n ìṣẹ́jú lọ. Nígbà mì si re, ó maa ń gba, ó maa ń gba, à, wákàtí kan. Ṣùgbọ́n ní gbogbo gbà, ọgbọ̀n ìṣẹ́jú, wákàtí kan. Ọgbọ̀n, tí bá wá fẹ́ ṣeré díẹ̀, a wá le sẹ́ ni, wákàtí kan àti ọgbọ̀n ìṣẹ́jú tàbí wákàtí méjì.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ nítorí wípé ooru máa ń mú mi nínú ọkọ̀. Àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ sìré tí wọ́n bá ní ohun tí à ń pè ní AC nínú kì ń sábà fẹ́ tutù. Nítorí wípé tí kò bá tutù dáadáa, ooru máa ń mú mi láti inú wá. Torí ẹ ni mo fi fẹ́ràn kí má n ṣí fèrèsé inú ọkọ̀

Tí mo bá ti lọ ra ọjà báyìí, mo máa ń gbòó dáadáa. Máa wo ọjọ́ tí ó da jù tí èèyàn lè lo ọjà náà, ìyẹn tí àwọn olóyìnbo ti wọ́n ń pè ní expiry date. Màá sì wòó ṣe kò ní fínifi ni kankan, ṣe wọ́n ò tí jọmọ́lẹ̀, ṣe wọ́n ò tí gbé síbi tí ó yẹ kí wọ́n gbé síi, ṣe kó máa rùn? Oríṣiríṣi ọjà ló wà, tí ó bá jẹ́ ọjà fóònù ni, màá wòó dáadáa, bó jẹ́ ọjà n tí à ń jẹ ni, màá wòó ṣe kò tí máa bàjẹ́, ṣe kò tí máa rùn bákan bákan. Torí èyìí, mo máa ń wo ọjà mi dáadáa láti jẹ́ pé kí n tó gbe kúrò níbi tí mo ti fẹ́ rà, ọjà yẹn ó ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni, dáadáa kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo ti lo ọ̀pá ìfàmúrá yìí. To rí pé òhun ni mo máa fi ń mu omi nínú, nínú kọ́ọ̀pù ìmumi mi, òhun ni mo máa fi ń mu omi. Kódà mi ò kín lo ǹkan mi kódà tẹ́ bá tún gbọ́ gan ẹ tún mo gbọ́ mo tutù fi mu omi báyìí. Òun ni mo fi mu omi tí mo gbé kalẹ̀ yẹn. Ọ̀pá ìfàmúrá, òun ni mo máa ń lò ní gbogbo ìgbà láti mu omi tí mo bá ti wà nílé.

Ah, mo máa ń to sí inú àpò tí ó tóbi dáadáa, àpò tí ó tó tó jẹ, tí a máa ń pè ní bọ́ọ́sì àbí tí a máa ń pè ní báàgì tí ó tóbi, òun ni mo máa ń kó àwọn nǹkan mi sí. Tó fún ìdí èyí, tí bá ti ń ṣe ìrìnàjò, mo máa ń kó àwọn ẹrù mi sí inú àpò kí àwọn àkópọ̀ yẹn kó ba à lè ṣe dáadáa.

À, èmi kì ń kọjú ìdènà ọkọ nítorí wípé èmi kì í dè, mi kì ń dé ọkọ̀. A, kí n te mí pẹ̀lú kí maa de na ọkọ̀. Mi kì ń dé ọ̀nà ọkọ̀, ìdènà ọkọ̀ ke. Ki okọ́ máa lọ gbe olùwé dá nu níbo. Rárá àti rárá ni mi kì ń dé ọkọ̀.

Kọ̀ǹpútà tí mò ń lò, kọ̀ǹpútà HP ni. HP tó dángájíá, òun ni mò ń lò. Kódà HP òun láti ọdún kẹtàré tí mo ti ń lò, tí kò ní ìṣòro kankan rí tí mo sì ń gbádùn rẹ̀, kọ̀ǹpútà HP òun ni a máa ń pè é, ó sì dára. Kódà ẹni tó bá tún rí kọ̀ǹpútà òun náà níìsín, wọ́n tún sì máa ń rò pé tuntun ni.

Mo máa-- mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́. Nígbà tí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mí, tí wọ́n bá ń kó ọ̀lẹ níbi iṣẹ́, èmi kì í kó ọ̀lẹ. Tí wọ́n bá ń ro ẹjọ́ tí ò yẹ kí wọ́n máa rò níbi iṣẹ́, èmi kì í bá wọn ṣiṣẹ́. Mo máa ń múra sí iṣẹ́ ní gbogbo ìgbà. Mo sì máa ń rí dájú wípé nǹkan tó yẹ kí n ṣe ní àsìkò, mo rí ṣe. Ìdí tó fi jẹ́ wípé mo máa ń tayọ àwọn alábàáṣiṣẹ́ nígbà mìíràn àbí ní gbogbo ìgbà nìyẹn.

A! Mo fẹ́ rán àkàrà níjijẹ o. Kódà níbi tí mo fẹ́rán àkàrà dé, mi ò fẹ́ràn láti máa jẹ ẹ̀wà àkàrà. Ẹ̀wà la sì máa ń fi ń ṣe àkàrà. Tí mo bá ti rí àkàrà bai, inú mi máa ń dùn sí ṣáá. Tí mo bá ti rí, mo like, mo fẹ́ràn kí wọ́n jẹ àkàrà tí ó dùn gan ni.

Bẹ́ẹ̀ni, ah! Kódà inú èèyàn máa ń dùn tí èèyàn bá lọ sí etí òkun. Ah! Inú èèyàn ò mọ̀ dùn sá ni. Nígbà tí mo fi ń ṣiṣẹ́ ní ìlú Èkó, tí a bá ń dúró ní òkun kọjá, inú mi lórí Afara Third Milan Bridge, inú mi má ń dùn, nítorí wípé òkun, ohun tí èèyàn máa ń rí, tí inú èèyàn má ń dùn ni. Nítorí náà tí mo bá ti lọ sí etíkun, inú mi má ń dùn.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí má ya àwòrán nítorí wípé nǹkan fẹ́ràn rẹ̀ náà ni. Ṣùgbọ́n ní ẹ́ẹ̀kọ̀kan mo máa ń ya àwòrán. Nitori naa, fún ìdí èyí mi ò fẹ́ràn yíyà àwòrán. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan mo máa ń ya àwòrán. Boyá nígbà tí ó bá nídi fún mi láti yà àbí nígbà mìíràn máa kọ́ fẹ́ wo ju ara mi.

Bẹ́ẹ̀ni, bí mo ṣe máa ń dáàbò bò, a máa ń lo ohun tí àwọn òyìnbó ń pè ní 2FA. Rí lórí 2FA yìí, tí a bá ti lòó, àìmí nìkan ni mo lè rí àwọn kóòdù tí i máa ń dáàbò bò 2FA náà. Fún ìdí èyí, ẹlòmí ò bá rí àwọn, àwọn ìkọ̀kọ̀, àwọn nọ́mbà ìkọ̀kọ̀ mi, kò bá rí láti fẹ́ wọlé. Ìwọntí kò bá ti rí 2FA yìí, kò ní lè ráyè wọlé sínú íńtánẹ́ẹ̀tì mi.

Dáadáa, mo máa ń jẹ oúnjẹ tó bá kù. Dáadáa kódà oúnjẹ tí mo bá jẹ kù ní alẹ́, mo máa tún jẹ ẹ́ ní àárọ̀ ọjọ́ kejì. Èmi ò kí n ṣe alájẹbùdànù. Mo máa ń ríi dájú wípé oúnjẹ tí mo bá jẹ, èyí tó bá kù, mo máa ń jẹ ẹ́ ní ọjọ́ kejì àbí nígbà mìíràn.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àbí kí n sọ wípé ní ojoojúmọ́, ẹ̀ẹ̀kan péré ni mo máa ń fọ eyín ní àárọ̀. Ṣùgbọ́n ní ìgbà mìíràn bí ẹẹ́kan làárì, màá fọ eyín mi lẹ́ẹ̀mejì láàárọ̀ àti ní alẹ́. Nígbà mí si re, mo máa ń fọ ní ẹ̀ẹ̀mẹta bí i kí n fọ láàárọ̀, kí n fọ lọ́sàn-án àbí kí n fọ ní alẹ́. Ṣùgbọ́n eléyìí ó máa ń ṣẹlẹ̀ láàárín bóyá lẹ́ẹ̀kan lọ́dún mẹ́ta àbí lọ́dún mẹ́rin. Ṣùgbọ́n èyí tó dá mi lójú jù ni pé ẹ̀ẹ̀kan lójúmọ́, òun ni mo máa ń fọ eyín mi.

Mo máa ń mu tó omi bíi lítà márùn ún ní ojúmọ́. Nítórí pé, ife mi tí mo máa ń fi mu omi, o máa ń òun gan fúnraara rẹ̀ lítà kan ni. Mo sì máa ń mu tó márùn -un rẹ̀ lójúmọ́. Nígbà mìíràn, mo máa ń mu jù bẹ́ẹ̀ lọ. Mo lè mu tó lítà mẹ́fà.

Mo fi lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n mi ò fẹ́ràn kí má lọ sí ilé oúnjẹ nítorí wípé wọ́n ti máa ń fi adùn tí ó ní ìtumọ̀ tí kò sì sára lóore sínú àwọn oúnjẹ ní ilé oúnjẹ ní àwọn maggi tó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àti wọ́n tún máa ń fi òróró àti epo tí ó ti pọ̀jù sínú ọbẹ̀ wọn.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ tó pọ̀. Mo ń ṣeré ni o. Orúkọ ìnagijẹ méjì péré náà ni mo ní. Mo ní ìkan tí wọ́n yọ níbi orúkọ mi tí ó ń ṣe orúkọ alákọ̀kọ̀ mi. Mo tún ṣì ní ìmí tí wọ́n yọ pẹ̀lú lárúbáwá tí à ń pè ní Arabic.

Etígbọ headset tí ó tóbi tí wọ́n sì ń pè ní mole beast, òhun ni mo máa ń lò. Ìgbà míràn mo tún máa ń lò, ààh, mo tún máa ń lò Ọ̀raimo tí mo bá ti ń lo etígbọ.

Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Kódà ní òní, mo sì ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Tí mi ò bá mọ ibi tí mò ń lọ, màá béèrè ọ̀nà lọ́wọ́ wọn. Sugbọ́n ní gbà mí ràn. Àwọn èèyàn kan burú. Tí èèyàn bá bèèrè ọ̀nà lọ́wọ́ wọn, wọ́n wà júwe ọ̀nà ibi tí ó jìnnà kí èèyàn tó dé ibi tí èèyàn ń lọ. Àwọn ẹlòmíràn sì rí, wọ́n ó júwe ibi tí kò ti ẹ̀ jọmọ́ ọ̀nà ibi tí èèyàn ń lọ, pàápàá ìka ni wọ́n máa ń fi ń ṣe. Ṣùgbọ́n ní gbogbo gbogbo ẹ, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn.

Ọ̀tọ̀ọ̀tọ̀ ni owó wà. Owó tí ọ̀rẹ́ mi ní kì í ṣe owó mi, owó tí èmi náà sì ní kì í ṣe owó tí ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n nígbà tí a bá fẹ́ ran ara wa lọ́wọ́, a máa yára wa ní owó, a sì máa ń fún àwọn-- mo sì máa ń fún àwọn ọ̀rẹ́ mi ní owó tí wọ́n bá ti fẹ́ ní, tí wọ́n bá ní, tí wọ́n bá ní ìwúlò rẹ̀ tí wọ́n ó ṣe. Láta rí, pé á wọ́n bímọ àbí wọ́n ń ṣàjọyọ̀, àbí nǹkan mìíràn jẹyọ ni mo máa ń ran àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́. Ṣùgbọ́n ká jọ wá máa pín owó náà, kò sí ohun tó jọ bẹ́ẹ̀ láàrín èmi àti àwọn ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, màá rí ọ̀run sùn, ó sì máa ń rọrùn nígbà tí mo bá fẹ́ sùn. Ṣùgbọ́n kò n ṣe ní gbogbo ìgbà o. Nígbà mìíràn tí mo bá fẹ́ sùn, mo lè tètè má rí ọ̀orun yẹn sùn. Ìgbà nígbà mìíràn, mo máa rí oọ̀run yẹn sùn ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ tí ó rọrùn fún mi dáda láti sùn. Ìgbà mìíràn, hin sùn bí ọmọ tuntun tó jẹ́ wípé hìn ní máa n tí ń ṣẹlẹ̀ mọ́.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni òwúrọ̀. Ni òwúrọ̀, ọpọlọ máa ń jáfáfá, ọpọlọ ò jí pépé. Torí ẹ, mo fẹ́ràn àkókò òwúrọ̀ gan-an ni. Tí a bá ṣe ń jí báyìí ní ìdájí, àkókò tí mo fẹ́ràn jù nìyẹn. Torí ẹ, gbogbo ohun tí n bá ṣe, mo ti máa ń fi sí òwúrọ̀ láti tètè ṣe é.

Mi ò fẹ́ràn kíkọrin nítorí wípé ohun mi kò dùn fún orin kíkọ. Kódà mi tíẹ fẹ́ràn orin pàápàá ni torí orin kíkọ. Ṣùgbọ́n mo fẹ́ràn ǹkan mí ò bí ka ka Quran, bí kí a, bí kí a sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dá lẹ́nu. Ṣùgbọ́n ká kọrin èmi ò tíẹ fẹ́ràn rẹ̀ pàápàá. Ohun mi kò dá fún orin kíkọ rárá àti rárá ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ ìtúmọ̀ orúkọ mi. Orúkọ mi, Obáọlájí. Kí èèyàn bá Olájí, orúkọ tó dára ni. Nítorí pé ọmọ, ẹni tí ó bá bá Olájí, ẹni tí ó ní owó, tí ó ní ipò, tí ó ní àrísíkí tó pọ̀, òní ẹni tó bá bá Olájí.

Mo máa ń kí àwọn èèyàn ní ìbámu bí ẹ̀sìn Islam bi o se kọ́ wa pẹ̀lú "As-salamu alaykum". Tí mo bá ti kí wọn, àwọn náà sì dá mi lóhùn. Ẹni tí ò bá kí ń ṣe Mùsùlùmí, mo máa ń kí wọn wípé "Ẹ káàárọ̀" ṣe dáadáa lẹ jí, àwọn náà sì dá mi lóhùn pé "Ẹ káàárọ̀". Tó bá sì jẹ́ ọ̀sán, mo máa ń kí wọn pé "Ẹ káàsán", tó bá sì jẹ́ alẹ́, mo máa ń kí wọn pé "Ẹ káalẹ́". Nígbà mìíràn tí ẹlòmíràn bá ṣiṣẹ́, mo máa ń kí wọn pé "Ẹ kú iṣẹ́". Tẹ lómì bá jókòó, mo máa ń kí wọn pé "Ẹ kú ìjókòó". Mo tún fẹ́ràn tí ènìyàn bá ń jẹun, mo tún lè kí wọn wípé "Ẹ kú ìjẹun". Àṣà Yorùbá dùn dáadáa.

Nígbà mìíràn, mo máa ń fi ẹsẹ̀ rìn lọ sí ibiṣẹ́ ni. Nígbà mìíràn, mo máa ń gbé ọ̀kadà lọ sí ibiṣẹ́. Nígbà mìíràn, mo màá ń wọ ọkọ̀ lọ sí ibiṣẹ́. Ní ìgbà mìíràn, mo máa ń gbé ọkọ̀ ọ̀gá mi lọ sí ibi iṣẹ́ tí n sì dà padà sílé.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi. Bí àpẹẹrẹ, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n TV ni inú ilé tó, a a, amóhùnmáwòrán, ẹ̀rọ ọlọ́gbọ́n amóhùnmáwòrán tó ṣe wí pé ì má ń ba mi, ì má ń ṣe ohun tí mo bá fẹ́ mo sì lè lọ íńtánẹ́ẹ̀tì lórí rẹ̀

Mo máa ń ra nǹkan ní ọjà, mo máa ń ra nǹkan ní ẹsẹ̀ títì, mo sì máa ń ra nǹkan nínú Mọ́ọ̀lù. Ṣùgbọ́n ibi tó dára jù tí mo ti máa ń ra nǹkan jù ọ̀un ni nínú ọjà. Ẹ̀ẹ̀kọ̀kan ni mò máa ń rà nínú Mọ́ọ̀lù bí supermákẹ́ẹ̀tì Mọ́ọ̀lù Shoprite àbí supermákẹ́ẹ̀tì Mọ́ọ̀lù Justrite.

Mo ti jókòó ní lẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú rí. Nígba nínú ọkọ̀ òfurufú yìí ni ibi, ni ibi maṣíìnì rẹ̀ wà tó sì jẹ́ wí pé níbi Ẹ́ńjíìnì rẹ̀ wà tó sì jẹ́ wí pé oń pariwo gidigidi. Nígbà tí màá fi boọ́lẹ̀ etí mi, ó ti fẹ́ di tí mi ò gbọ́ ǹkan kan mọ́. Fún ìdí èyí, mi ò fẹ́ràn láti máa jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú pàápàá.

Rárá, mi ò kí ń kọrin rárá ni. Ko si pé tí mo máa ń kọrin kẹ́ẹ́lẹ́, mi ò kí ń kọrin pàápàá, mi ò kí ń kọrin rárá àti rárá ni. Nítorí pé mi ò fẹ́ràn orin. Ohun mi ṣìrí kò dun fún orin. Fún ìdí èyí, mi ò kí ń kọrin kẹ́ẹ́lẹ́. Mi ò kí ń kọrin jáde, mi ò kí ń kọrin sókè gan-an ká máà tí wá sọ kẹ́ẹ́lẹ́.

Tí mo bá fẹ́ gba ọwọ́ àwọn ènìyàn, ọwọ́ àwọn ọkùnrin nìkan ni wọ́n máa ń gbà. Kí má sì ti gba, a sì gbọ́n ọwọ́ wa ní ẹ̀ẹ̀kan àbí ẹgbẹ̀jì, a sì fi ọwọ́ ara wa sílẹ̀. Kí má sì fẹ́ gba ọwọ́ wọn ìgbà mìíràn, a máa ń lo ọwọ́ méjì, ọwọ́ mi méjèèjì láti fi gba ìgbà mìíràn ọwọ́ kan.

Fóònù alágbeeka tí mò ń lò jẹ́ Samsung. Samsung ni fọ́ònù alágbeeka tí mò ń lò. Samsung tí wọ́n ń pè ní S23. Irú rẹ̀ ni mò ń lò. Fóònù náà sì dára púpọ̀ gan ni. Kódà inú mi dùn láti máa lo fóònù náà.

Ó máa ń ṣe mí láti lọ sí ilẹ̀ Saudi Arabia láti lẹ lọ sinmi. Ṣùgbọ́n tí n bá lọ sí Saudi Arabia, Mecca àti Medina ò ní ń lọ. Tí ń lọ fi ṣe umrah àbí hajj. Lẹ́yìn náà mo wà lè ṣe ìsinmi ọlọ́jọ́ ráń pẹ́. Ṣùgbọ́n ní ìbò mí ló tún wumí lọ. Hhn, rárá àti lára. Àwọn ibò mí lé wa o. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí àwọn òbí tó wù mí ni.

Bẹ́ẹ̀ni, mo màá fi ẹ̀pàrà sára ṣùgbọ́n kò ì ṣe gbogbo ìgbà. Mi ò sì fẹ́ràn àwọn ẹ̀pàrà tí ó pọ̀. Àwọn ẹ̀pàrà tí wọ́n máa n pè ní àwọn ẹ̀pàrà bí i àwọn ẹ̀pàrà tó máà ń ṣe ara bí òróró, àwọn ni ẹ̀pàrà tí mo máa n lò. Èmi kì í, kì í lo àwọn ẹ̀pàrà kípàrà tí ó máa ń ba ara jẹ́. Àwọn ẹ̀pàrà tí wọ́n ṣe ara lórí, òun nìkan ni mo máa ń lò. Kì í sì ṣe gbogbo ìgbà ni mo máa ń lò, ẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ń lo àwọn ẹ̀pàrà wọ̀nyí.

Dáadáa, kò sí oúnjẹ tí n máa bá à ṣe se, bá à ṣe se ìrẹsì, bá à ṣe sèwà, bá à ṣe sakara, bá à ṣe se mọ́ímọ́í. Kódà oúnjẹ ilé wa gan-an mo mọ̀ se, bá à ṣe ro sẹ̀mọ́, bá à ṣe se ọbẹ̀ ẹ̀fọ́, bá à ṣe se, bá à ṣe gún iyan, gbogbo àwọn iṣẹ́ yìí, òun ni gbogbo àwọn oúnjẹ báyìí òun ni mo mọ̀ se. Kódà wón tún máa ń pe àwọn oúnjẹ kan ní jọ̀llọ́f rice kò sí ìta lè ṣe nbẹ, wón máa ń pe àwọn oúnjẹ kan ní àmàlà, ẹ̀bà, sẹ̀mọ́, iyan, fùfú kò sí ìta mo mọ̀ sí inú gbogbo rẹ̀

Mi ò fẹ́ràn kí maa jó o, ijo ke. Mi ò ti fẹ́ràn rẹ̀ paapa ni torí wípé ìì mọ bó ṣe ń korin, ì sì mọ jó náà jó. Kí wá ni mo fẹ́ fẹ́ràn nǹkan tí mi ò mọ̀ se si kï màá jó sí. Láti kékeré báyìí ni mi ò ti fẹ́ràn kí màà jó rárá ni. Inú ijó máa ń bí mi tí ń kó dà á, tí ń bá rẹ́ ẹni tó mọ̀ jó gan-an, inú mi ò kí ń dùn nítorí pé èmi fúnra ra mi, mi ò mọ̀ jó.

Eekan péré, ni mo máa ń ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Ni ọjọ́, ọjọ́ Tuesday ni mo máa ń ṣe ìpàdé. Ìpàdé ibi iṣẹ́ sì ni a fi máa mọ̀ kí ni àwọn tí a fẹ́ gbé kalẹ̀ láárín ọ̀sẹ̀ yẹn. Tó bá tun di ọ̀sẹ̀ tí ń bọ̀, a tún ṣe irú rẹ̀. To bá tun di ọ̀sẹ̀ tí ń bọ̀, a tún jẹ. So ẹ̀ekan péré, mo máa ń ṣe ìpàdé ọ́sọ̀ọ̀sẹ̀ ní ibi iṣẹ́ wa.

Kì í ṣe ojoojúmọ́ ni mo máa ń mu òògùn, èèkàn ní ọ̀̀rẹ́kọ̀rẹ́ mo máa ń mu òògùn mo rí pé ko ṣe gbogbo ìgbà ni èèyàn máa ń mu òògùn. Tí èèyàn bá jẹ́ ẹni tó máa ń mu òògùn ní gbogbo ìgbà, Òògùn yẹn gan-an kò ní ṣiṣẹ́ mọ́ nítorí pé ará ọ ti mọ̀ lára. So kò ṣe ojoojúmọ́ ni èèyàn màá ń mu òògùn.

Rárá o, mi ò ní ìforúkọsílẹ̀ kankan ní ilé ìdárayá. Mi kì í, mi kì í ṣẹ ẹni tí ó máa ń lọ àwọn ilé ìdárayá bá òun náà lọ títí. Ẹni tí ó máa ń wà n nú ilé àbí tí ó máa ń lọ ibi iṣẹ́, iru èèyàn báun ni èmi jẹ́. Èmi ò kí ń ṣe ẹni tí ó máa ń fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá.

Ó le púpọ̀ nígbà mí tí ìṣòro bá kọjú èyàn ní ibi iṣẹ́, ṣùgbọ́n pẹ̀lú sùúrù àti ìrònú tí ó péye, òun ni mo fi máà ń kọ ojú rẹ̀. Nígbà mí tó bá jẹ́ wípé kí ẹ̀yàn yára ṣe ǹkan ni, mo lè yára ṣe kí ń bá lè kojú ìṣòro náà.

Fóònù mi máa ń gbóná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o. Ah! Kódà ó ti ti gbóná dàrí, báìbàìdá, ó tún ti gbóná. Fóònù máa ń gbóná ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó ṣe é kà, kò ṣe é kà rára ni. Nítorí wípé gbogbo ìgbà ni fónù máa ń gbóná. Nígbà tó jẹ́ wípé bá tí wà nínú ooru, fóònù o máa gbóná ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá bí i kí n sáré, bí i kí n rìn, bí i kí n ṣeré, bí i kí n fòsókè, bí i kí n kúru máa ga. Àwọn eré ìdárayá tí mo máa ń ṣe nìyẹn. Mo máa mo lè rìn ọgbọ̀n ìṣẹ́jú, mo lè sáré ọgbọ̀n ìṣẹ́jú.

Mi ò tí ì gun alùpùpù rí o. Aaa, mi ò tí ì gun rí. Kódà ó wà lára nǹkan tí mo fẹ́ gùn gan-an ṣùgbọ́n mi ò tí ì gun rí. Mi ò tí ì ní àǹfààní láti gun alùpùpù rí. Ṣùgbọ́n ọjọ́ tí n bá ti rí, tí n bá ní àǹfààní rẹ̀, màá gùn ṣáá ni. Nítorí wípé èmi náà fẹ́ ní ìrírí pé mo gun alùpùpù rí.

Mo máa ń bá wọn ṣe iṣẹ́ bí ìgbà tó jẹ́ wípé ọ̀rẹ́ ni wá ni bí ẹni tó rí rẹ̀ pé, tó jẹ́ wípé táa máa ń ṣe iṣẹ́ báyìí, a máa ń ríra wa bí ẹlẹgbẹ́ tó rí rẹ̀ pé tó jẹ́ wípé tí a bá ń ṣiṣẹ́, inú wọn máa dùn láti ṣe iṣẹ́ yẹn tí ó sì jẹ́ wípé á ṣe àṣeyọrí lórí rẹ̀. Ṣùgbọ́n táa bá ń ríra wa bí ọ̀tá, olúkalúkú mọ́ bí inú ara rẹ̀ ni kò sì ní jẹ́ kí iṣẹ́ yẹn lọ déédé.

Àwọn oúnjẹ tí mọ̀mọ̀ bá ṣe ṣe dáadáa pọ̀, bí ìrẹsì, bí semo, bí àmàlà, bí ẹ̀bà, bí iyan, bí fúfú. Kò sí irú oúnjẹ tí mí o mọ bá ṣé sè, àwọn oúnjẹ bá ṣé sè àwọn oúnjẹ wọ̀nyí, mọ lè ṣe é dáadáa. Bí i ẹ̀ tí ẹ̀ rí semo, àmàlà àti gbẹ̀gìrì, mo lè ṣe é dáadáa.

Bẹ́ẹ̀ ni, màá lọ sí ilé ìjọsìn. Ni ẹ̀maarun lójúmọ́, mo máa ń lọ. Ni ìdájí, mo máa ń lọ. Ni ọ̀sán, mo máa ń lọ. Ni ọwọ́ ìrọ̀lẹ́, mo máa ń lọ. Tá ago méje bá ti lu, mo tún máa ń lọ. Ni àgọ́ mẹ́jọ, ní ọjọ́ Jímọ̀ lọ́jọ́ Jímọ̀, wọ́n tún máa ń lọ. Tálọ̀ ṣe ìjọsìn ni Mọ́ṣálá́ṣí ńlá.

Ah! Ìbáṣepọ̀ pẹ̀lú olórí isẹ́, olórí ilé iṣẹ́ wa, ah ìbáṣepọ̀ tó ní àlàáfíà jù ni. Kódà ní etí ìbá yẹn ṣe rí kí a wá jọ ní ìbáṣepọ̀ tó dára tó bẹ́yẹn. Ìbáṣepọ̀ èmi àti wọ́n dágan ni. Kódà èèyàn dáadáa ni olórí isẹ́, olórí ilé iṣẹ́ mi. Èèyàn gidi tó jẹ́ wípé ẹni tí èèyàn fi ń tọrọ ni pé, ah! Kílàgbàjà kó sì má jẹ olórí iṣẹ́ mi lọ.

Mo máa ń gbọ́ kíkà ayọkà nínú Al-Quran, ìwé ọba Allah tí mo máa ń gbọ́ ní gbogbo ìgbà. Nígbà mìíràn, mo sì máa ń gbọ́ àwọn orin tí wọ́n máa ń fi yin ọba Allah yìí nítorí wípé ọba Allah nìkan ṣoṣo ni a máa ń jósìn fún.

A! Mí n lè sọ pé owó tí mò ń gbà dára tó, nítorí wípé mi ò tíì mọ́ gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó tẹ́ mi lọ́rùn, mi ò sì tí ì máa gun, mi ò sì tí wá n nu ilé tí mo fi owó ara mi kọ́. Ṣùgbọ́n o, mi ì lè sọ wípé owó tí mò ń gbà ò tó rárá, nítorí wípé ebí ọ̀ pá mi.

A! Mo má ń jiyàn gan o. Kódà, ìdí tí mo fi fẹ́ràn kí n mo jiyàn ní wípé mi ò fẹ́ràn kí ènìyàn mo sọ ohun tí ó jo ó tọ́, mi ò fẹ́ràn kí ènìyàn mo paró. Ti ènìyàn bá ti pàró l'ẹ́gbẹ̀ mí, mo máa ń rí dájú wípé mo ja ẹni náà ní yan, kí ẹni náà tí ń sì sọ òótọ́ àti wípé tí mo bá tu rí àwọn ọ̀rọ̀ tí ó rú mi lójú ṣùgbọ́n tí i ẹni na ń pa irọ́ mọ́ irú àwọn ọ̀rọ̀ bá wọn, má ja ẹni na títí a fi rí òdodo ṣùgbọ́n tí mo bá ti rí òdodo tí mo rí pe èmi mo jẹ bi, mi ń fi iyanjú jalẹ.

Rárá o, mi ò kí ń mu ohun mímu protein o, omi ni mo máa ń mu. Nígbà mìíràn tí mi ò bá fẹ́ mu omi, màá mu èyí tí a ń pè ní ìmúmu, tí àwọn oyinbo ń pè ní tiger nut. Nǹkan tí mo máa ń mu ni, mo sì lè mu àwọn bí i ta bá lọ cucumber, ta bá tun lọ watermelon. Mo tún máa ń mu àwọn omi ìyẹn náà, ṣùgbọ́n omi tí kò ń ṣe irú àwọn, ohun mímu tí ò ń ṣe irú àwọn nǹkan báyìí, mo máa ń jìnnà sí gbogbo rẹ̀.

Èmi máa ń lá alàburúkú nígbà mìíràn, ọjọ́ tí mo ní alàburúkú kẹ́yìn, òhun náà bo "Yá! Ọjọ́ mẹ́ta sẹ́yìn ni mo ní alàburúkú", ṣùgbọ́n tí mo bá ti ní, mo máa ń ṣe àdúrà sí i, tí n ba sì ti ṣe àdúrà, in sì ni ó sọ fún ẹni kankan pé mo lá la burúkú kankan.

Bẹ́ẹ̀ni, lẹ́kọ̀ọ̀kan, ṣùgbọ́n kò n ṣe ní gbogbo ìgbà. Tí mo bá ti ṣe wàhálà jù jù, òun ni ẹ̀yin máa ń fọ́ mi, tí ó sì máa ń ro mí ní ìgbà mí. Ṣùgbọ́n kò n ṣe ní gbogbo ìgbà ni ẹ̀yin máa ń fọ́ mi, nítorí pé mo jẹ́ ẹni tí ó máa ń ṣe ìdárayá tí ó máa ń jẹ́ kí gbogbo àwọn ẹ̀yin yẹn kó máa máa fọ́ mi. Ṣùgbọ́n ní ẹ̀kọ̀ọ̀kan tí mo bá ti ṣe wàhálà jù, ẹ̀yin máa ń fọ́ mi.

Mo fẹ́ kọ́ ìmọ̀ bí a ṣe ń lo AI dáadáa àbí bí ènìyàn gan-an bí èyàn ṣe lè jẹ́ ẹni tí ó dá kọ́npìnì AI sílẹ̀. Irú àwọn nǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn. Mo sì jẹ́ ẹnìkan tó jẹ́ wípé mo fẹ́ ma kọ́ bí a ṣe ń dáàbò bo gbogbo àwọn èrò ìjà nǹkan tí ó wà lórí Íńtánẹ́ẹ̀tì.

Ojú ọjọ́ tí ò mú òòrùn púpọ̀, tí ò mú òjò ti gbogbo rẹ̀, tí kò tutù ju, tí kò gbóná ju, irú àwọn ojú ọjọ́ tí mo fẹ́ràn jù nìyẹn. Nígbà mìíràn, mo máa ń fẹ́ràn kí ojú ọjọ́ rọra mú òtútù fẹ́ẹ́rẹ́fẹ́ ṣùgbọ́n kí ojú ọjọ́ mú ooru kódà mi ò fẹ́ ẹràn rárá rárá ni.

Mi ò kí n na ara mi o. Tí ó bá nínà ká gba ara wa, mi ò kí n na ara mi. Amọ̀ tó bá jẹ́ ti nínà kí a níbi ká ṣe eré ìdárayá, mo máa n náà. Ṣùgbọ́n ká na ara mi, mi ò kí n na ara mi o nítorí pé mi ò fẹ́ irú nǹkan bẹ́ẹ̀. Mi ò lè má, mi o na èèyàn, n wàá máa na ara mi. Kò mú lákàyè wá kí eeyan mọ náà ara rẹ̀

Rárá o, mi ò ní agbára láti lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ nítorí wípé mi kì í ṣe ọ̀gá pátápátá ṣùgbọ́n mo lè sọ wípé ẹni yìí kò mọ iṣẹ́ ṣe tó, fi iṣẹ́ ṣe tó kí ó sì má ba à kó àbùkù bá wa. Mo lè sọ fún ọ̀gá ilé iṣẹ́ pé ẹlágbájá ò lè dá iṣẹ́ ṣe o, ẹ bá máa wá ẹlòmíràn tí yóò lè dá iṣẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́, tí m bá ti rí gègé tí a fi ń kọ ìwé, mo máa ń fi ọwọ́ kọ ìwé pẹ̀lú gègé nígbà tí mo bá ń rí gègé ń lò. Ṣùgbọ́n pé kí n lo ọwọ́ gangan, a kò lè ṣiṣẹ́ kí ìyàn lọ, ṣùgbọ́n pẹ̀lú gègé mo máa ń fi ọwọ́ kọ ìwé.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà dáadáa. Kódà kọ̀ǹpútà mi, èyí tí mọ fi dáàbòbo ó pọ ètò ààbò. Lẹ́yìn pé mo tún ní èyí tí a máa ń fi ṣe ní ohun tí a lè fojú rí, ohun tí à lè fojú rí gan, mo tún ní ààbò rẹ̀ náà.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ká máa lo ẹ̀rọ ìgbésókè. Nítorí náà, kòin sé gbogbo ìgbà ni mo máa ń lò ó. Nígbà tí mo bá fẹ́ lò ó, bóyá n gbà tí àwọn èèyàn o bá gbọ́ ntí mo fẹ́ sọ, óhun ni mo n máa lò àbí mo fẹ́ kí àwọn èèyàn tí ó pọ̀ kí wọ́n gbọ́ ntí mo fẹ́ sọ. Sugbọn tí àwọn èèyàn bá wà ní ìtòsí mi, mi ò kí ń sábà lo ẹ̀rọ ìgbésókè.

Rárá o, mi ò mí ọgbà o nítorí wípé mi ò tíì ní ilẹ̀ títè mi àbí ilé títè mi. Ṣùgbọ́n kẹ́lẹ́ tí mo bá ti ní ilẹ̀ tè mi, ń rọ̀ra ṣe ọgbà kan tí yóò ní ìtumọ̀ tí mọ̀ ń ṣe fàájì níbẹ̀ tí èmi àti àwọn ọmọ mi tájọ̀ọ́mọ̀ ń ṣeré níbẹ̀

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Òun ni mo fẹ́ràn jù. Lẹ́yìn náà, mo tún fẹ́ràn kí a ṣe gbá bọ́ọ̀lù aláfọwọ́gbá tí àwọn òyìnbó ń pè ní handball. Lẹ́yìn awon méjèèjì yin, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn awon n gbá ká mọ́ ṣe eré ìdárayá mìíràn. Àwọn eré ìdárayá mìíràn tí mo fẹ́ràn jù òun ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá.

Bẹ́ẹ̀ni, mo maá rìn ní àlàáfíà. Maá rìn ní ọgbọ̀n ìṣẹ́jú láràárọ̀ lójoojúmọ́ kí n lè ní àlàáfíà tó péye. Tí ẹ̀eyan bá n rìn ní ọgbọ̀n ìṣẹ́jú lójoojúmọ́, gbogbo àwọn ṣúgà tí èèyàn ti jẹ nínú oúnjẹ tí eeyàn jẹ ní ọjọ́ tó kọjá, gbogbo ẹ̀ ní ìrìn ọgbọ̀n ìṣẹ́jú yẹn gbogbo ẹ̀ ní ó gbọ́n dànù tí eeyan ò lò fún ìdí èyí. Má rìn ní àlàáfíà.

Rárá o, èmi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ atọwọ́dọwọ́ gbàgbọ́ láti òkè àwọn sọ́nà tí Ọlọ́run ọba tí ó da ilé ayé àti ọ̀run. Òun ni ìgbàgbọ́ kan ṣoṣo tí mo gbàgbọ́. Ṣùgbọ́n ìgbàgbọ́ atọwọ́dọwọ́, ìrọ̀ ọ, èmi ò bá wọn ní ìgbàgbọ́ sí yen o.

Àwọn áàpù bíi WhatsApp, bíi Twitter, bíi Facebook, àwọn áàpù tí mo máa ń lò jù ni yen. Rẹ rí àwọn áàpù mìíràn mi ò kí ń lò wọ́n jù. Mo tún máa ń lo áàpù bí i Instagram ní ojoojúmọ́ ṣùgbọ́n kò tó kí, kí màá lo WhatsApp. Mo máa ń lo áàpù Gmail náà gan àti áàpù Yahoo mail. Mo lo gbogbo àwọn áàpù yìí dáadáa ṣùgbọ́n àwọn áàpù mìíràn bí i YouTube mi kì í fi bẹ́ẹ̀ lò ṣùgbọ́n mo máa ń lò òun náà dáadáa. Ṣùgbọ́n àwọn áàpù yìí ọ̀run ni mo máa ń lò. Mo máa ń lo áàpù, áàpù Salinsio bẹ́ẹ̀ kọ̀ọ̀kan náà.

Mo máa ń tọ́jú ara mi dáadáa, tí màá ti jí, tí mo ṣe iyin ní ọgbon ìṣẹ́jú tán, mo máa wẹ̀, tí màá ti wẹ̀ tán, tí mo ti dé, màá jẹ oúnjẹ àárọ̀, màá gé àwọn èékánná mi, màá gé àwọn irun tí kò ní ìtumọ̀ ní ara ṣùgbọ́n tí ó yẹ máa ń jẹ́ kí ara rùn, màá gé àwọn irun yẹn kúrò, màá ń wọ aṣọ gidi, mo sì máa ń fi lọ́findà tí ó ní ìtumọ̀ sí ara tí àwọn yẹn sì máa ń rò pé "Ú, làgbajà, inú rẹ̀ má, ara rẹ̀ máa ń rùn ìrùn tó dáa ní gbogbo ìgbà ni".

Mi ò tíì ní ọkọ̀ tèmi o, ṣùgbọ́n àwọn ọkọ̀ ilé iṣẹ́ bí ọkọ̀ ọ̀gá mi, ọ̀gá ilé iṣẹ́ mi, mo máa ń wa ọkọ̀, ọkọ̀ rẹ̀ dáadáa tó sì jẹ́ wípé mo mọ ọkọ̀ wà dáadáa. Ṣùgbọ́n ọkọ̀ ti tèmi gan gan, mi ò tíì rí owó ra ọkọ̀ tèmi.

Tí ń bá sín, mo máa ń sọ wípé "Alhamdulillah". Nítorí wípé Ọlọ́run baba ló jẹ́ ká sín, mo sì máa ń dúpẹ́ fún Ọlọ́run tó jẹ́ kí n rí sísín yẹn sín ní ìrọ̀rùn. Ní ìdí èyí, mo máa ń dúpẹ́ fún Ọlọ́run tí mo bá ti sín ni.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni bí a ṣe máa háàkì àwọn website láti fi máa dáàbò bo wọn, bí a ṣe máa tún àwọn website ṣe kó bá máa jẹ́ pé èèyàn burúkú yóò wá jí gbogb in tí èèyàn ń kójọ sí orí internet.

Bẹ́ẹ̀ni, mo màá n ṣe dáadáa tí mo bá ti ṣe, tí mo bá ti ṣe tán torí ọ̀ lọ́ fi jẹ́ wípé mo máa ń, mo máa ń wá ìmọ̀ láti lè ṣe àwọn ǹkan yìí tí mo bá ti rí ìmọ̀ tí mo lè fi ṣe ìmọ̀ dojú ìwọ̀n software mí, mo máa rí dájú wípé mo ṣe é dáadáa ni.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù ni ẹ̀fọ́ tètè. Nígbà mìíràn, mo fẹ́ràn ẹ̀fọ́ ṣọkọ. Ṣùgbọ́n ẹ̀fọ́ tètè, òun ni mo fẹ́ràn jù. Mo sì máa ń jẹ jù ní gbogbo ìgbà, òun ni mo máa ń jẹ ju. Lẹ́yìn náà ni mo máa ń jẹ ẹ̀fọ́ ṣọkọ. A tún máa ń jẹ ẹ̀fọ́ úgú náà, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ tètè, òun ni mo fẹ́ràn jù.

Ọjọ́ Jímọ̀ òun ní ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, nítorí wípé ọjọ́ tí a máa ń jọ́sìn fún Ọlọ́run ni. Nítorí ọjọ́ yìí òun ló tún jẹ́ ọjọ́ tó tẹ̀lé òpin ọ̀sẹ̀, òun ni ọjọ́ òpin ọ̀sẹ̀. Taa bá ti kí ìrun ní ọjọ́ Jímọ̀ tán, taa bá ti rọ ra ṣíṣe díẹ̀, a gba ìsinmi ọjọ́ méjì. Óún ló fi jẹ́ wípé ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọjọ́, ọjọ́ Jímọ̀

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù tí mo ní, se kò ní fẹ̀ tó méjì àbí mẹ́ta ni. Tí mo bá ti wọ aṣọ òtútù yìí, nígbà tí òtútù bá mú, òtútù yẹn yóò dínkù lára mi. Torí bẹ́ẹ̀, mo ní aṣọ òtútù tí ó fẹ́ tó méjì. Mo ní àwọn nǹkan tó jẹ́ wípé tí mo bá ti wọ, ó tún ní ìbòrí tó jẹ́ pé tí mo bá ti wọ tán, ń tún fi sorínà. Àwọn mi ṣiré wọn ò ní ìbòrí tó jẹ́ pé tí a bá ti wọ ọ̀ọ́dúnrún lásán, ó ti tó.

Mi ò fẹ́ràn kí n wà nínú ooru, ó máa ń jẹ́ kí ara mi ó mọ̀lágún ní sáa, ó sì máa ń jẹ́ kí ara máa rùn. Ṣùgbọ́n tó bá jẹ́ inú òtútù ni a wà ni tí ẹ̀yan bá ti wọ aṣọ òtútù, òtútù yen ó dìkú. Ṣùgbọ́n nínú ooru, kò sí ohun tí eyan o wọ yóò gba aṣọ lára ẹ̀yàn ni. Mí sì fẹ́ràn kí n máa bọ aṣọ mi níbi tí àwọn èèyàn bá wà.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Ó ní podcast kan ní orí YouTube tí mo máa ń gbọ́. Àwọn CTF ni wọ́n máa ń ṣe, bí èèyàn ṣe máa ń hack àwọn website, tí èèyàn sì máa ń gba owó lórí rẹ̀. Àwọn ni mo máa ń gbọ́ podcast wọn tó sì máa ń ran tí inu èèyàn máa ń dùn tí èèyàn bá ń gbọ̀

Mo máa ń lo ẹ̀rọ àláàmú tí ó wà nínú orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, òun ni mọ́n jí mi ní òwúrọ̀. Tí mo bá sì ti jí, ń ṣe info, mi bọ ara mi láti fi lè lọ kírun ní mọ́sálásí ní òwúrọ̀ náà.

Mo sì rí dókítà ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí mo mú àbúrò mi lọ sí ilé ìwòsàn láti fi lọ tọ́jú ara rẹ̀, ṣùgbọ́n ní tèmi o mo ti rí dókítà nísìnyí, yóò ti tó oṣù méjì ṣùgbọ́n nítorí pé kò sí ń tí ń ṣe mí.

À, ìwà ìṣòwò mi, o máa dà púpọ̀ torí tí mo bá ti ní owó báyìí, mo máa ń tọ́jú rẹ̀ dáadáa ni. Tí tí ń fi máa lò, tí mo bá sì ti ń lò, mo máa ń rí pé ohun tó dára, òhun ni mò ń lò fún, tó jẹ́ wípé yóò ṣe mí láǹfààní. Mi ò kí ń ra irà kùrà, mi ò kí ń ná iná kunà. Kì n sáà ti rí pé in tí mo fẹ́ fi rà yóò padà ṣe mí láǹfààní. Òhun ni ìwà tí mo máa ń ṣe níbi owó.

Mi ò mọ̀ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe o. Kódà mi ò tíe fẹ́ràn kán máa tún nǹkan ṣe ni. Ṣùgbọ́n tó bá jẹ́ bí website la fẹ́ tún ṣe níìsín, mo lè tún ṣe. Bá ṣe ń wá ohun tí ó lè ba website jẹ́, mo lè tún ṣe. Ṣùgbọ́n ká wá mú nǹkan bí i ká mú, bí i ká mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ká tún ṣe, bí i ká mú ẹ̀rọ kọ̀m̀pútà ká tún ṣe, èmi ò mọ ìyun-un ṣẹ́ o.

Àwọn nǹkan tó máa ń wà nínú àpò owó mi ni pé, àpò owó mi ni owó, àwọn káàdì ìdánimọ̀. Àwọn owó àti káàdì ìdánimọ̀ náà ló máa ń sábà pọ̀jù ń bẹ. Nígbà mí, mo máa ń fi àwọn nǹkan mìíràn tó jẹ́ wí pé èmi nìkan ni mo gbọdọ̀ rí síbẹ̀ bí ti ń bá kọ nǹkan sínú píp-- sínú ìwé, ìwé pélébé máa rọra fi sínú àpò owó mi. Tọ tí ń bá sì ti fẹ́ lò iń rọra yọ ìwé pélébé òun náà. Inú ẹ̀ tí ó máa ń wà ń bẹ́ jù náà ni owó àti àwọn ìwé pélébé ìdánimọ̀ tí a máa fi ń dá wa mọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn dáadáa kódà mo fẹ́ràn láti máa gbé àpò ẹ̀yìn ní gbogbo ìgbà. Kò sí ọjọ́ kan báyìí tí mi ò kí ń gbé àpò ẹ̀yìn lọ síbi iṣẹ́ ni o, lọ sí òde ni o. Àpò ẹ̀yìn kódà tí mo bá fẹ́ rin ìrìnàjò, mo máa ń gbé àpò ẹ̀yìn lọ.

Ilé ìṣẹ̀mbáyé ba wó, èmi ò fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀mbáyé o. Mo fẹ́ràn láti wà ní ibi tí mo wà. Mi ò fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀mbáyé kankan. Mo fẹ́ràn láti wà ní ibi tí mo wà, èmi àti ara mi. Ṣùgbọ́n ilé ìṣẹ̀mbáyé, níbo gan-an ni ilé ìṣẹ̀mbáyé gan wà? Mi ò mọ̀ bẹ́ ọ. Ṣé ilé ifẹ̀ ni ilé ìṣẹ̀mbáyé wà ni àbí ibo?

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn torí pé mo máa ń darí àwọn ọmọ tí wọ́n pọ̀ dáadáa, mo sì máa ń darí àwọn tájọ́ ń ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ mi. Fún ìdí èyí, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn.